Ṣé o máa ń ka ìwé? Bẹ́ẹ̀ni, mo máa ń ka ìwé lọ́pọ̀lọpọ̀ ìgbà. Mo máa ń ka ìwé ajàjà kí n rí ìwé ìròyìn. Mo máa ń ka tí máa farabalẹ̀ ka látòrí té ìsàlẹ̀ tí gbogbo nǹkan tí wọ́n sọ nínú rẹ̀ jẹ máa yé mi kétékété. Mo máa ń ka ìwé dáradára. Mi lè sọ ìgbà kan tí mo máa ń ka ìwé torí ìgbà míì gan máa wà tó jẹ́ pé màá kan mú ìwé kan tí màá máa ka.